Bẹ́ẹ̀ni mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, eeh, ní àsìkò o ọdún-- àsìkò òpin ọdún tí ó jẹ́ pé àwọn, eeh, àwọn ọkọ̀ ojú irin máa rìn láti Òṣogbo sí Èkó àti Èkó sí Òṣogbo tó sì jẹ́ wípé ọ̀fẹ́ ni wọ́n máa ń gbé àwọn ọkọ̀ yìí. Eeh, àsìkò yẹn ni mo fi àǹfàní yìí láti rìn ìrìnà ojú irin tí ó sì jẹ́ wípé èmi tètè lọ sí, eeh, ìdíkọ̀ wọn tí mo sì tètè lọ fi orúkọ sílẹ̀ tí mo sì ra tíkẹ̀ẹ̀tì wọn wípé èmi fẹ́ bá ọkọ̀ ojú irin rìn o. Tí ó sì di ọjọ́, eeh, ọjọ́ àì, eeh, àìkú ìgbà tó sì di ọjọ́ àìkú èmi sì lọ bẹ̀ ní mo jí lọ lọ́wọ́ àárọ̀ kùtùkùtù tí ó sì jẹ́ pé a gbé e ra. Eeh, ìgbà tó dọ jọ ìṣẹ́gun èmi gbé ra, mo lọ síbẹ̀ láàárọ̀ kùtùkùtù bí, eeh, ago méje, eeh, à ago méje àárọ̀ ni mo lọ tí mo sì dé bá ọkọ̀-- tí mo sì bá ọkọ̀ náà tó sì jẹ́ wípé a gbéra títí ọwọ́ ago méje àbọ̀ ni a ti gbé ra tí a sì, a sì gbe kúrò ní Òṣogbo táa sì dé Èkó níbi ọwọ́ ago mẹ́wàá oun lade Òṣogbo tó sì jẹ́ pé ọkọ̀ rìn náà, ọkọ̀ yìí yá tí kò sì ní, eeh, pé kó sì bàjẹ́ lọ́nà tí ó sì jẹ́ pé èmi tun ń fi àǹfàní yìí mo tuń fi rí gbogbo agbègbè àwọn ìlú mi ní àti ojú irin tí ó sì jẹ́ wípé, eeh, eeh, tó sì jẹ́ wípé, eeh, eléyìí jẹ́ ara tó dùn mọ́ mi nínú pé ìrìn àjò yìí ó jẹ́ ohun tí ó lọ ní rọwọ rẹ̀ṣẹ̀, eeh.

Èmi máa ń gba ọwọ́ àwọn ènìyàn pẹ̀lú ọwọ́ ọ̀tún mi ni mo fi máa ń bọwọ́, tí ó sì jẹ́ wípé tí mo bá rí ọ̀rẹ́, ọ̀rẹ́ mi tàbí tí mo bá rí ẹni tí a jo jẹ́ olùbáṣisepọ̀, èmi, èmi yóò sì kọ náwọ́ sí wọn láti, láti kí wọn. Ẹ̀ tí ó sì jẹ́ wípé àwọn ìgbà mìíràn o lè jẹ́ wípé tí ẹni ò ń bá náwọ́, èmi ni màá, èmi ni màá gbá owó ẹni náà. Tí ó sì jẹ́ wípé, tí a bá ti ṣe léyìí, ó tún wá ń mú kí oníkálukú kí a fi ṣe, ẹ́ ó máa ń jẹ́ kí oníkálukú ká tún yọ̀ mára ẹni, ká tún lè ṣiṣẹ́ papọ̀ dáadáa torí pé a ti kí ra ẹni náà nìyẹn. Ikini èyí, ó jẹ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó máa ń ṣa bá ṣe láàárín ni káàkiri àgbáyé. Ó jẹ́ wípé àwọn mi tí wọ́n bá ti gbọwọ́ ara wọn, kíkí náà nìyẹn, wọ́n sọ kun kí ra wọn kú òwúrọ̀ tàbí kí ra wọn kú ọ̀sán. Bẹ́ẹ̀ náà ló sì jẹ́ wípé àwọn mi, àwọn máa ń, ẹ́ àwọn tó bá jẹ́ ọ̀rẹ́ mi nù mí, ẹ́ tí mo bá gbọwọ́ wọn tán, mo tún lè dìbọ̀ wọ́n láti fi ṣe, ẹ́ láti fi hàn pé à ọ̀rẹ́, ọ̀rẹ́ ni wọ́n jẹ́ sí mi kí wọ́n sì kọjá, ẹ́ alábáṣiṣẹ́pọ̀ nìkan. Ẹ́ eléyìí ló fi, eléyìí ni ẹ́ n tí ó tún jẹ́, ẹ́ eléyìí ló tún jẹ́ nǹkan tí ó tún bọwọ́ lé gbígbọwọ́ eyàn. Torí ẹni tí ẹ bá dìmo ara yín, ó ní láti jẹ́ pé ẹ mora yín láti ibi kán tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni àbí bó ya ẹ́ súnmọ́ ara dáadáa, òun ni. Tó sì jẹ́ wípé àwọn ènìyàn rí gbígbọwọ́ àwọn ènìyàn ńlá pàtàkì láwùjọ gẹ́gẹ́ bí, ẹ́ ẹ́ ohun, ohun, ohun, ẹ́ ìwúrí àti ohun bí, bí ẹ́ nhun tí ó jẹ́ aseyorí lánlàá. Torí ẹni tí ó bá jẹ́ lásẹyọrí, òun náà ni àwọn ènìyàn ńlá máa ń bá lọ́wọ́, òun náà máa ń gbọwọ́ rẹ̀ tó sì jẹ́ wípé èmi náà mo máa ń ṣiṣẹ́ tọ̀, mo máa ń gbìyànjú láti ṣe iṣẹ́ àwọn aṣeyọrí iṣẹ́ kí èmi náà lè gbọwọ́ àwọn ènìyàn ńlá.

Ti mo bá sín, mo máa ń mú aṣọ ìnuwọ́ mi tàbí aṣọ ọ̀nà ojú tí mo sì máa ń fi nu ojú mi pẹ̀lú ẹnu mi nù láti jẹ́ kí ojú mi àti ẹnu mi kó wà ní ìmọ́tótó. Bẹ́ẹ̀ náà sì ni àwọn àsìkò tí mo bá ti sín gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Mùsùlùmí, mo máa ń gbìyànjú àti ṣàdúà. Mo máa ń gbìyànjú àti ṣàdúà gẹ́gẹ́ bí ẹ̀sìn Mùsùlùmí ṣe kọ́ wa. Be náà ló sì jẹ́ pé kí n tó sín, mo máa ń wo agbègbè tí mo bá wà tí màá fi jẹ́ pé ibi tí mo bá sín, mi ò ní sín sí ara àwọn ènìyàn. Ó sì jẹ́ wípé kí n bá ti fẹ́ sín nínú yálà pé kí n dàbò ọwọ́ mi, kí n sín sínú ọ̀n dàbò, kí n dàbò ọwọ́ mi tó jẹ́ pé ìbẹ ni màá sín sí tàbí kí ó jẹ́ pé kí n mú aṣọ inu ojú mi tó jẹ́ pé màá sín sí inú ẹ̀. Eléyìí ni ò ní jẹ́ kí n lè sín sí ara àwọn ènìyàn àbí kí n fi títẹ̀ mi kí n fi dẹ́ tàwọn ènìyàn kú lọ́wọ́. Nítorí mo mọ̀ pé nǹkan tí ó máa ń mú ìpalára bá àwọn ènìyàn mi òun ni kí ẹ̀yàn sín ṣẹ́ gbẹ́ mọ́ kí ẹṣin tí ẹ̀yàn sín kí ó lọ bá wọn ní ara, kó wo ara, kó bá wọn lára, kó sín kí ẹ̀yàn sín sí ojú wọn tàbí kí ẹ̀yàn sín sí ara wọn. Eléyìí kò boju mú tó. Eléyìí ló fi máa ń jẹ́ wípé mo máa ń gbìyànjú láti sín ẹṣin tí mo bá sín, mi ò fẹ́ fi pa ọmo lakeji lara.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gbà tó ìṣẹ́jú ọgbọ̀n, tí ó sì jẹ́ wípé ní àìmọye ìgbà àbí kí n sọ pé lẹ́nu iṣẹ́ wa, ó ná tí máa ń fún wa ní ìsinmi oúnjẹ láti aago méjì ọ̀sán títí di aago méjì, aago méjì àbọ̀ lọ́sàn. Àṣìkò yìí, gbogbo ará ibi iṣẹ́ wa ló lè lọ sí ibùdó ta, ibùdó ìta oúnjẹ tí a sì lè lọ ro oúnjẹ tó bá wù wá láti jẹ, láti kó tó di wípé a bá iṣẹ́ wa lọ. Oríṣìíríṣìí oúnjẹ in ni wọ́n ń tà ní ibùdó ìta oúnjẹ yìí, tó sì jẹ́ wípé ohun tó bá wù oní kálukú, òun ni yóò rà. Fún èmi, mo máa ń gbìyànjú láti ra àwọn oúnjẹ tí kò ní jẹ́ kí, tí ò ní jẹ́ kí ara wúwo yàtọ̀ sí àwọn èèyàn mi tó jẹ́ pé bí i fùfú, bíi ẹ̀bà, òun ni wọ́n máa ń sábà ra. Tí mo bá fẹ́ ra oúnjẹ, mo lè lọ ra àmàlà kékeré tí ò ní pọ̀, mo sì le pe ra ìrẹsì, mo lè ra ìrẹsì kékeré tó jẹ́ pé nǹkan tí yóò máa kan fi ronú tí màá sì mu ọ̀pọ̀lọpọ̀ omi sí. Eléyìí ni àgọ́ ara tèmi, mo ló bá àgọ́ ara tèmi ṣiṣẹ́ tó sì jẹ́ wípé kó tó di ìṣẹ́jú mẹ́rin tótí ìṣẹ́jú ogún, mo ti jẹ ohun tán tí màá sì padà sẹ́nu iṣẹ́ mi láìmọye ìgbà. Ṣùgbọ́n àwọn èèyàn mi, wọ́n ò ní tètè lọ jẹun. Ìgbà tí ó bá di pé ìṣẹ́jú ọgbọ̀n fẹ́ pé, òun ni wọ́n tẹ̀ lọ máa jẹ ohun tí wọn, tí ó sì jẹ́ kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní ẹnu iṣẹ́ wa, wọ́n mú ń kan, wọ́n mú ìsinmi yìí, wọ́n mú lọ́kùnkúndùn, ó jẹ́ wípé ẹni tí ó bá tètè, tí ò bá tètè lọ sí, tí ò bá tètè lọ jẹun, ó dáńko lé láàlá òǹfàní láti jẹun mọ́ lọ́jọ́ náà nìyẹn.

Ètò ìdárayá mi ni ohun tó jẹ́ wípé mo máa ń, mo ṣe lọ́nà tí ó fi ní pa mí lára, tí ó sì ní gun mí lápá. Tí ó sì jẹ́ wípé, ohun tí mo máa n sábà ṣe, òun ni tí mo bá ti kúrò lẹ́nu iṣẹ́, màá kọ rin ìbùsọ̀ mélòó kan ná tí màá rìn lọ sí, tí màá fi, tí màá fi rìn lọ ní ẹnu iṣẹ́ mi tí màá sì padà sí ẹnu iṣẹ́ kó tó di pé mo gbé, mo sọ pé mo fẹ́ wọ mọ́tò lọlé. Àwọn igbà mi wà tó jẹ́ wípé tí mo bá, tí mo bá ń lọlé, tí mo bá ń gbé mọ́tò lọlé, mo lè gbé mọ́tò dè ile tan kí ń, kí ń gbé mọ́tò sínú ọgbà. Tí ó sì jẹ́ pé lẹ́yìn ìgbà gbà mí lẹ́yìn wágbà náà, màá kọ orin ìbùsọ̀ mélòó kan ná tí màá sì padà síle kí n tó má se ǹkan míì lọ. Ṣùgbọ́n eyi ti o má ń yá mi lára jù, òun ni ọwọ́ àárọ̀ kùtùkùtù tó jẹ́ wípé kí n tó lọ ibi iṣẹ́ láàrin inú ilé mi, mo lè kọ́kọ́ ṣe, àwọn ìdárayá bí i ká máa, ká máa, ká máa fò sókè lójú kan. Bí i ká máa ṣe, àwọn ìdárayá tí ó má ń, tó má ń mú, to tó wà fún, tí ó má ń, àwọn ìdárayá tí èèyàn máa máa sáré ní ojú kan. Bee bẹ́ẹ̀ náà ló sì jẹ́ wípé ní ọjọ́, àbámẹ́ta àti ọjọ́ ẹtì, mo má ń gbìyànjú láti lọ sí orí pápá tí àwọn èèyàn tí má ń gbá bọ́ọ̀lù. Tó sì jẹ́ pé àwọn igbà mí wà tí emi naa máa ń darapọ̀ mọ́ wọn láti gbá bọ́ọ̀lù. Sugbon ní ọ̀pọ̀lọpọ̀ igbà mo má ń woran àwọn tó ń gbá bọ́ọ̀lù ni. Tí ó sì jẹ́ pé èmi náà láa ní orí pápá òun, mo má ń gbìyànjú láti máa sá, sáré díẹ̀díẹ̀ láti jẹ́ kí èmi náà kí n fi ṣe ìdárayá tí te mi.

Báwo mo ṣe máa ń dáàbòbo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì? Èéh, è lóri Íńtánẹ́ẹ̀tì àìmọye nǹkan ló wà níbẹ̀ tó ṣì jẹ́ pé àwọn èèyàn máa ń fi àwọn ìròyìn tí ó jẹ́ ó ní pé ó ní ṣe pẹ̀lú wọn ní pàtó tó máa ń fi sí orí Íńtánẹ́ẹ̀tì. Eléyìí ló fi jẹ́ wípé kí èèyàn tó lọ sí ẹni site, kí èèyàn tó lọ sí ẹni site tàbí kó tó lọ sí orí ìtàkùn kankan lórí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì, èèyàn gbọ́dọ̀ rò wípé à ṣẹ ibi tí ó ní ààbò tó tó péye ni èèyàn fẹ́ lọ àbí àwọn tó jẹ́ wípé èh àwọn ìròyìn ara ẹni tí èèyàn bá fi síbẹ̀ ó kan máa hàn sí òde, ó lè hàn sẹ́ni kankan, ó lè hàn sí èéh gbogbo èèyàn ni ó hàn si. Eléyìí ló fi jẹ́ wípé àwọn ibi tí èèyàn bá fi àwọn ibi tí èèyàn bá fi àwọn ìròyìn tó tún máa ń yé àwọn ìròyìn tó nípa èèyàn gangan gan gan pẹ̀lú àwọn tí wọ́n ṣe bí àwọn àtẹ́wọlé, àwọn passport tí èèyàn fi síbẹ̀, èèyàn nílò láti mójútó kí èèyàn sì máa jẹ́ kí ó jẹ́ ohun tí ó hàn sí gbogbo ayé. Ẹẹ̀h lẹ́yìn eléyìí ló fi jẹ́ wípé àwọn èèyàn mí wọ́n máa ń lo àwọn ẹ̀h ọ̀nà, wọ́n máa ń lo àwọn ẹ̀rọ tí wọ́n fi máa ń encrypt data wọn tó jẹ́ wípé wọ́n fi dáàbò bo data wọn, wọ́n fi dáàbò bo ìròyìn nípa wọn tí ó jẹ́ pé kòníhàn sí àwọn ayé àwọn àwọn èèyàn lóde ẹ̀h torí wípé lórí Íńtánẹ́ẹ̀tì àìmọye nǹkan tó jọmọ́ ọ̀rọ̀ owó náà ti tẹ èèyàn kan, tí ó ti tẹ èèyàn tó jẹ́ wípé tí èèyàn bá ṣọ́ra àwọn ará ata àti àwọn onímọ̀dárù lórí Íńtánẹ́ẹ̀tì wọ́n sì bù tó rí ẹ, wọ́n sì wọ owó kúrò nínú àpò àpò wọ́n ń wọ́ owó kúrò lórí àkáùntì ẹni ọ̀hún tí ó sì jẹ́ wípé ìjàǹbá ńlá ńlá àti à èh ohun ìrònú ni yó kóbá ẹni náà. Eléyìí ló fi jẹ́ pé èèyàn ní láti sì máa mójútó kó sì máa dáàbò bo àwọn àwọn ẹm ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ni ẹgbẹ́ Manchester United. Àti ọdún 2005 ni mo ti ń tẹ̀lé eré ìdárayá yìí tí ó sì jẹ́ wípé wọ́n jẹ́ ilé ìdárayá tí wọ́n ń ṣe dáadáa sí wọ́n ń ṣe bẹ́bẹ́ tí tó fi di ọdún 2013 kó tó di ìgbà tí Sir Alex Ferguson tó kúrò gẹ́gẹ́ bí olùkọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà, tí ó sì jẹ́ wípé látẹyìn gbà náà, ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà ò ríli wọn tì máa ta sánsán tí wọ́n sì máa ń ṣe dáadáa lórí pápá bí i tí tẹ́lẹ̀ mọ́. Ṣùgbọ́n àwa ti a rí bi ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà bí ó ṣe gba ìdíje EPL fún ìgbà mẹ́rin sí márùn-ún tí ó sì jẹ́ wípé a rí bí ó ṣe gba ìdíje Champions League náà pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ FA. Àwa náà ni ta jẹ́ ọ̀ tá ń tẹ̀lé wọn láti ìgbà náà láti tẹ̀lé wọn di ìsìn, tí ó sì jẹ́ wípé là á fi ẹgbẹ́ agbábọ́ọ̀lù mi, à á fi dípò wọn. Bo tí ẹ jẹ́ wípé àsìkò tí wọ́n wà ní ìsìn bàyi àsìkò, àsìkò tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà tí ó ń la àwọn àdojúkọ kan kọjá ni. Tí ó sì jẹ́ wípé amọ̀ ye ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ń ṣe dáadáa jù wọ́n lọ. Àwọn èèyàn mi tìẹ sọ wípé bóyá èpè ló ń jẹ àwọn pé èpè àwọn nǹkan tí wọ́n ti yàn jẹ nígbà tó ti pẹ́ láàyè ìgbà yẹn ló ń ja wọ́n ní ìsìn. Tàwọn imì sì sọ wípé ọ̀rọ̀ wọn, ìbàjẹ́ ló fà á tí ọ̀rọ̀ wọn ò fi lójutu. Tí ó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ màgo màgo òun ló ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà. Ṣùgbọ́n èmi gbàgbọ́ pé láìpẹ́ láìjí náà bọ́pẹ́ bóyá wọ́n ó padà sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù tá a mọ̀ tí àwa tí a tẹ̀lé láti ìṣẹ̀ bẹ́rẹ̀.

Ìrọ̀rí ẹ́yọ̀kán péré náà ni mo máa ń lò torí wipé, ìrọ̀rí tí mò ń lò, ìrọ̀rí tí mò ń lò níìsín ó jẹ́ èyí tí, kò le jù tí ó sì jẹ́ wipé kò rọ̀ jù. Ṣùgbọ́n tó jẹ́ wipé ó bá mi lára mu, tó sì jẹ́ pé tí n bá ti gbé sórí, ọ̀run ò ní ro mí tití tì ò fi di àárọ̀ ọjọ́ kejì tí mo bá fi sùn àti ìgbàkígbà tí mo bá lò. Írọ̀rí yìí ó jẹ́ iyí tí mo rà mọ́ ibùsùn mi tí ó sì jẹ́ wípé, ó pe oju owó tí o sì tí mo sì ti ń lò fún bí ọdún méjì sì mẹ́ta níìsín. Ìrọ̀rí yìí jẹ́ ohun tí mi ò lè má lò. Àgàgà tí mo bá sùn nínú yàrá mi to jẹ́ wípé mò ní láti gbé ǹkan láti fi rọ̀rí. Torí tí mi ò bá fi ǹkan rọ̀rí, ó ṣeéṣe kí n sùn lé ọrùn, ó sì ṣeéṣe kí ọrùn máa dùn mí tó bá dá tó bá dí ọjọ́ kejì. Àwọn ìgbà míì tí mo bá sùn lọ́rùn, ó máa ń jẹ́ àwọn àsìkò tí mi ò lò írọ̀rí tí ó sì jẹ́ wípé ọrùn ó máa dùn mí fún bí ọjọ́ méjì àbi ọjọ́ mẹ́ta kan. Eléyìí máa ń fún mi ní ló máa ń mú mi rántí pé mo gbọ́dọ̀ lo ìrọ̀rí mi tí ó sì jẹ́ wípé, mo lè mo fẹ́ràn ìrọ̀rí mi gẹ́lẹ́ bí ó ṣe rí. Àṣọ tó máa ń bá ìrọ̀rí mi wá tí mo máa ń fín, aṣọ tí mo máa ń wọ̀ ọ́ fún, mo máa ń fọ̀ ọ́ lóòrè kóòrè torí wípé mò mọ̀ pè, ìrọ̀rí tí èèyàn fi ń sùn, aṣọ tó bá wà láàrẹ ẹ̀ yóò máa dọ̀tí lóòrè kóòrè tí èèyàn sì gbọ́dọ̀ máa fọ̀ ọ́. Aṣọ méjì ni mo ní tí mo máa ń fi méjèèjì tí, tí mo bá ti fọ̀ ọ́ kan máa fi kan bo ara ìrọ̀rí náà tí ó sì jẹ́ wípé mò ń ṣètọ́jú ìrọ̀rí náà dáadáa gẹ́gẹ́ bí mo ṣe ń ṣètọ́jú Àṣọ ibùsùn mi ohun náà ni tí ó sì jẹ́ wípé, tí mo bá tún fẹ́ ra ibùsùn mi àti ìrọ̀rí mi, irú èyí tí mò ń lò níìsín náà ni màá yó wù mí láti rà.

Báwo ni mo ṣe máa ń toro àforíjì? Àforíjì máa ń wáyé lẹ́yìn ìgbà tí èèyàn bá ti mọ̀ pé ó ṣe ẹsẹ̀ tí ó sì mọ̀ wípé ẹsẹ̀ tó ń ṣe, òun need àti wá àforíjìn ẹni tó ń ṣe ni. Nínú ẹ̀sìn wa fi kọ́ wa pé èèyàn máa ń ṣe Ọlọ́run, èèyàn sì máa ń ṣe ọmọlàkejì rẹ̀. Tí èèyàn bá ṣe Ọlọ́run, Ọlọ́run tí èèyàn ń ṣe náà ni yóò fi ìtọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ tí ó sì jẹ́ wípé gẹ́gẹ́ bí Mùsùlùmí àforíjì tí a máa ń taro, a máa so wi pé Olúwa foríjì mi. Nínú èdè Lárúbáwa a máa ní "Astagfirullah", Ọlọ́run foríjìn mi. Eeyan ò ṣe ni àìmọye ìgbà, eeyan ò ṣi ṣe lórekoore, pẹ̀lú ìfọkànsìn ni eeyan óò ṣi ṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn ẹ́leran ara bì teyan lèyan ṣẹ̀, lẹ́yìn ìgbà tí èèyàn bá ti gbà pé èèyàn ṣe ẹni oun tán, èèyàn ó sì wá lọ, ó sì jẹ́ wípé èèyàn ó sì àforíjì ẹni náà pé, "oun tí mo ṣe fún ẹ lágbájá, oun tí mo ṣe fún ẹ lásìkò lásìkò báyìí, mo mọ̀ pé o mọ̀ nípa rẹ̀ àbí bóyá ò tí ẹ mọ̀ nípa rẹ̀ ni. Mo wá ọ ní àláforíjì lórí ohun tí mo ṣe yìí o, tí mo ṣe tọrọ àforíjì rẹ kó jọ̀ ó, kó dáríjì mí lórí rẹ̀ o." Tí ó sì jẹ́ wípé èèyàn ó gbàdúrà, èèyàn ó sì ní lọ́kàn pé kí ẹni náà kó dáríjì ni. To ba sì ti dáríjì yan tán kó, ohun tí ó túnkù náà ni wípé ẹni tí ó bá dáríjì yàn, kí èèyàn sì dúpẹ́ lọ́wọ́ rẹ́ náà ni. Àwọn mìíràn máa dáríjì yàn kí wan sọ fun o pé àwọn kan dáríjì ni o, àwọn ò lè gbàgbe ohun tí o ṣe fún awọn láilái. Nítorí náà ohun gbogbo tí o ṣe, àwọn kan wọ́n sì fi sọ́kàn torí àwọn ò ní jẹ́ kí iná ìṣí kó jo awọ́n lẹ́ẹ̀mejì. Àwọn ò ní jẹ́ kí irun ẹ tu ṣẹlẹ̀ sí àwọn mọ. Torí náà àǹfààní tí o ní lọ́dọ̀ àwọn tẹ́lẹ̀ o lè rí mọ́. Fun irufe àwọn èèyàn báyìí, ohun tí ó le ṣe náà ni pé kò tọrọ, kò padà máa tọrọ idáríjì, kò sì máa ṣe dáadáa sí wọn. Ọ̀kan wọn lè yí padà.

Báwo ni mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò. Tí mo bá ti fẹ́ rìn ìrìnàjò, oun ni màá ti fi sọ́kàn ibi tí mò ń lọ, iye ọjọ́ tí mo fẹ́ lò níbẹ̀, àwọn nǹkan tí mo máa nílò níbẹ̀, ìbí tí iye ibi tí ó jẹ́ pé mo ti lè rí àwọn nǹkan rà ni àbí níbi tí wọ́n ti lè fún mi ní àwọn nǹkan kọ̀ọ̀kan ni, àbí yálà bí ilé tí mo, ilé mi tẹ́lẹ̀tẹ́lẹ̀, oun náà ni mò ń padà sí yẹn. To jẹ́ pe mo ṣe ìnáṣọ́ níbẹ̀, mo ní ìfọyín níbẹ̀, mo ní gbogbo àwọn nǹkan tí mo lè lò níbẹ̀. Tó bá jẹ́ ilé mi ni, mo lè máa, mo lè máa, mo lè máa dààmú ara mi láti kó nǹkan rẹpẹtẹ lọ́wọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ ìlú ibòmíràn ni mò ń lọ, iye ọjọ́ tí mo bá fẹ́ lò ni yóò sọ àwọn nǹkan tí màá kó lọ́wọ́. Ṣùgbọ́n ní gbogbo ìgbà, mo màá sábà mú ìfọyín mi lọ́wọ́, mo sì máa ń mú ọṣẹ ìfọ, ọṣẹ ìfọ, ọ̀, ọṣẹ ìwẹ̀ mi. Mo máa ń mú gbínyànjú àti mú lọ́wọ́. Èmi yóò sì mú ìwọ̀nba, aṣọ àti bàtà tí mo bá mọ̀ pé màá lò, màá mú lọ́wọ́ náà. Tó sì jẹ́ pé gbogbo awon nǹkan mi tó bá tún ní, tó bá tún nílò, tí mo bá tún máa nílò bẹ́ẹ̀. Àwọn ohun tí màá bá ti nílò, ẹ̀rọ kọ̀m̀pútà mi, màá, màá gbé eyun náà lọ́wọ́ sínú báàgì mi. Tó sì jẹ́ pé mo ní báàgì ńlá tí ó ti, tó jẹ́ alágbèpan, ó jẹ́ àpò ẹ̀yìn tí mò lè kó gbogbo àwọn ohun, àwọn ohun, ohun tí mo bá fẹ́ kó kúrò nínú ìrìnàjò tí mò lè kó sí. Tó sì jẹ́ wípé, ìrìnàjò tí mo bá fẹ́ lọ, màá gbé ìyànjú àti kó àwọn nǹkan tí yóò jẹ́ ìrọ̀rùn tí ó mú ìrọ̀rùn wá fún mi níbẹ̀ tí, eléyìí sì jẹ́ ohun tó jẹ́ pàtàkì sí mi. Tó jẹ́ wípé, ó ti di nǹkan tí mo máa ń ṣe nínú gbogbo àsìkò tí mo bá fẹ́ rìn ìrìnàjò.